Data tó máa ń lò lọ́ṣọ́ ṣẹ pọ̀ tó. Mo máa ń lo data lọ́pọ̀ o torí iṣẹ́ tí mo máa ń lò. O ṣe, o pọn dandan láti ní data tó pọ̀. Nígbà míràn, mo máa ń lò tó ọgbọ̀n gigí data nígbà tí n bá ṣiṣẹ́ ní ọ̀ṣẹ̀ kan.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìpè fídíò, pàápàá jùlọ lórí èyí tí à ń pè ní WhatsApp. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi ìgbà mìíràn. Tí èeyàn bá ń bára eni sọ̀rọ̀, kò kí ń dùn tó ju kí kójúkójú.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Ọ́fíìsì mi máa ń ṣí ní ago méje, ṣùgbọ́n ago mẹ́jọ ni oníkálùkù áti wà ní àga ìṣiṣẹ́ ẹ rẹ̀ tí á ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, ṣùgbọ́n mi ò fẹ́ràn kí irungbọ̀n tèmi máa pọ̀, àbí kó máa kó iyẹ̀pẹ̀, àbí kó máa kó ìdọ̀tí. Mo fẹ́ràn irungbọ̀n tí kò ga, ti ko gùn jù, tó jẹ́ kúkúrú, tó sì dùn wò lọ́mọkùnrin.

Ṣe o ni ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, e lè rò pé mo ní àwọn ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Nínú àwọn ìwà yí ni pé mo gbọ́dọ̀ ní omi lẹ́gbẹ̀ẹ́ kí n tó jẹun, èkíni. Ikeji, mi ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ pẹ̀lú ẹnikẹ́ni nígbà tí mo bá ń jẹun.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, gbogbo oúnjẹ tí mo bá jẹ, ó jẹ oúnjẹ tó wà fún ìlera. Èmi ò kí ń jẹ oúnjẹ rara rada àbí àwọn oúnjẹ tí ò dáa fún ara. Mi ò kí ń jẹ oúnjẹ táwọn olóyèbo máa pè ní junks. Oúnjẹ tó dára fún ara ni mo máa ń jẹ.

Báwo ni o ṣe ma ń gbọ́ ìró àwọn oníbàárà rẹ? Mo má ń pè wọ́n lórí ẹ̀rọ alágbéká, nígbà mìíràn orí ẹ̀rọ ayélujára, nígbà mìíràn dè nií, mo máa ń polówó ara mi lọ́dọ̀, ni ọ̀dọ́ rédíò asọ̀rọ̀mágbèsì, bẹ́ẹ̀ ni mo se má ń gbọ́ ìró àwọn oníbàárà.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún abi tòsì? Ọwọ́ ọ̀tún ni mo màá ń lò. Ọlọwọ ọ̀tún ni mí.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọ́wọ̀, ṣùgbọ́n kì í ṣe ǹkan tí mo yàn láàyò, è ṣì mo mọ̀gbà tí mo máa ń wọ. Nígbà tí ilẹ̀ bá tutù àbí ìgbà tí bàbá gbìn fún, mo máa ń wọ ìbọwọ́.